Ṣé o fẹ́ràn ṣí fèrèsé ọkọ̀? Bẹ́ẹ̀ni, torí àsìkò tútù lawá-- a sọrí, àsìkò oyé lawáyi, torí náà ó dá kí eyán ṣí fèrèsé ki atẹ́gùn lè máa gba ibẹ̀ kọjá, torí ó dá kí eyan gbádùn atẹ́gùn àlàáfíà, torí oorun tó ń sì òtí lẹpọ̀ gan tí kò dá. So, ǹkan tó ṣẹlẹ̀ ni ó dá kí ìyá ọ ṣí fèrèsé ọkọ̀ sílẹ̀. Àbí tí ọkọ̀ yẹn bá wà lórí eré ẹhen, ẹ̀yan ṣe lè pàdé katẹ́gùn yẹn kí ó tó máa fẹ́ sí ọ láyà ju bó ṣe lọ. Ṣùgbọ́n ǹkan tó dáa jù ni pé kí eyán ṣí fèrèsé ọkọ̀ sílẹ̀, katẹ́gùn máa gbà ọ̀tún, kó máa gbò osí jáde, èèyàn máa mímí àlàáfíà sí imu, bẹ́ẹ̀ni.

Ṣé o máa ń fún àwọn òṣìṣẹ́ ní owó àfikún? Ha. Kílóde? Tó bá jẹ́ èyí tí ó ṣe dáadáa, tí iṣẹ́ ẹ tò ó mopo lọ́dánì, mo lè fún un ní owó àfikún. Won koo ṣe gbogbo igbá àwọn hehe boyá, tí ṣéńjì tó bá wà lọ́wọ́ tó bá pọ̀ gan-an ehehe mo lè wo sunsun pé kí n fún ẹ ní owó àfikún kẹ̀. Tó bá jẹ́ Nàìjíríà, kosowo àfikún kankan, everybody kọ́ họ̀tí kankan. Láì ṣe pé olùwẹ̀ ni special owo kan tí wọ́n máa fi owó àfikún sí. Wei, tó bá wà saa oo, a mo lè fi èṣù gbọ́n lọ́wọ́ mii. Èmi kò dá mi lójú pé màá fi owó àfikún fún òṣìṣẹ́ kankan. kÓ báa sì ṣiṣẹ́ bí gbọwọ́ òṣu, bí gbọwọ́ òṣu, so ko ǹkan tí kóko tí mo lè sọ lórí i yẹn ṣá. Ṣùgbọ́n well, ó dáa kí n fún wọn ṣá ọ tó bá jẹ́ ǹkan tó ṣe wuyan lórí ehen hen.

Ṣé o máa ń mú àwọn ẹ̀rọ ìlera? Sé o máa ń mú àwọn ẹ̀rọ ìlera? Kòkò eléyìí ò ye mi o. Ẹ̀rọ pe oríṣiríṣi ṣe, ẹ̀rọ ayárabíàṣá nìkan bàbá yẹn, ṣùgbọ́n ẹ̀rọ ìlera yìí kò-- rárá, kí n sa sope rárá. Ara tèmi ti mi kí ń fi ń kọ́kọ́ rin, mo máa ń dárìn fúnra mi tó kòkò yìí. Kò fi bẹ́ẹ̀ ye mi ṣá, ṣùgbọ́n rárá ni ìdáhùn tèmi. Bẹ́ẹ̀ ni, rárá, rárá àti rárá ni ìdáhùn tí màá sọ sí kòkò ìṣá. Ṣùgbọ́n ẹ máa gbìyànjú láti máa bèrè ìbéèrè tó hán kọ́ lọ dá ní, mo ti ṣiṣẹ́ ẹ̀sìn, òye kí n ti rí ìṣiṣẹ́ mi ṣùgbọ́n ẹ̀rọ ni. Ẹni tí mo bá ṣe iṣẹ́ one hour, a ti ṣe iṣẹ́ one hour nisìn. A tun ti ń accumulate imi jo ẹ̀ o dẹ́san owó kò yẹ kó máa lọ́bẹ́ o.